Mo máa ń jí lóríṣiríṣi àkókò. Nígbà mí mo máa ń jí ní ago méjìlá òru, nígbà mí mo máa ń jí ní ago méjì òru, àmọ́ lọ́pọ̀ ìgbà mo máa ń jí ní ago márùn-ún tàbí ago mẹ́fà ọwọ́ ìdájí. Lọ́pọ̀ ìgbà tí mo bá jí lóru, mi ò kí ń padà sùn mọ́ títí di ọwọ́ alẹ́

Mo fẹ́ràn oúnjẹ àkàrà oríṣiríṣi. Fún àpẹẹrẹ, mo fẹ́ràn àkàrà ẹ̀wà, mo fẹ́ràn àkàrà àgbàdo, mo fẹ́ràn àkàrà ọ̀jọ̀jọ̀ èyí tí wọ́n fi iṣu ewùrà ṣe, mo fẹ́ràn àkàrà ẹ̀pà náà, èyí tí a mọ̀ sí kúlíkúlí.

Báwo ni mò ṣe máa rántí ọ̀rọ̀ àìsìná, àìsìná ìbéèrè yiò fẹ́ yé mi gérégẹ́. A da púpọ̀ tí ọba lé bèrè lọ́nà mìíràn tí ó fi yé mi. Ọ̀rọ̀ àsìná kò yé mi, kò yé mi tó.

Báwo ni mo ṣe máa ń ṣe ètò ààbò kọ̀m̀pútà mi? Ètò ààbò kọ̀m̀pútà mi ọ́pe oríṣiríṣi. Fún àpẹẹrẹ, fóònù ìléwọ́ tí mò ń lò báyìí, mo fi nọ́mbà àti alfabetì lóríṣiríṣi, mo fi ṣe ètò ààbò rẹ̀. Nígbà miì, mo fi pattern tàbí ìdáǹkán mo, mo fi sí ṣe ètò ààbò kọ̀m̀pútà mi.

Ṣé mò ń má rán tí ààlà mi? Bẹ́ẹ̀ni lọ́pọ̀ ìgbà, mò ń má rán tí ààlà tí mò bá là. Nígbà mí mò máa ń kọ kalẹ bí i stori tàbí àlọ́

Ǹjẹ́ mo jẹ́ ènìyàn tí kò kí n jẹ ẹran? Rárá o. Mo máa ń jẹ ẹran dáadáa. Mo máa ń jẹ oríṣiríṣi ẹran. Mo n jẹ ẹran adìẹ, mo n jẹ ẹran màlúù, mo n jẹ ẹran àgbò àti ẹran ewúrẹ́. Mo máa ń jẹ ẹran tọkí náà.

Mo fẹ́ràn oríṣiríṣi àwọn èèyàn. Fún àpẹẹrẹ, mo fẹ́-- mo fẹ́ràn àwọn èèyàn tí wọ́n ní ìforíba. Mo fẹ́ràn àwọn èèyàn tí wọ́n nínu ire. Mo fẹ́ràn àwọn èèyàn tí wọ́n kì ń sọ̀rọ̀ burúkú. Mo fẹ́ràn àwọn èèyàn tí wọ́n ní ìwà rere. Mo fẹ́ràn àwọn èèyàn tí wọ́n máa ń ṣàánú.

Ìwà ìṣòwò mi, a, mo ní láti ṣiṣẹ́ lórí rẹ lọ́pọ̀lọpọ̀ nítorí pé mi ò mówó ṣe dáadáa. Àmọ́ mo ń ṣiṣẹ́ lórí rẹ torí ó jẹ́ ǹkan gbòógì tí mo, tí mo gbọ́dọ̀ mọ̀.

Ọ̀nà pọ̀ tí mo máa ń fi yan àwọn alábàásó wò pọ̀. Nígbà mí, mo lè yan ọ̀rẹ́ tàbí ẹni tí mo bá mọ̀ pé ó mọ̀ nípa nǹkan tí mo fẹ́ ṣe tàbí nǹkan tí mo lè fi gbé òwò tí mo n ṣe lárugẹ. Nígbà mìíràn, mo lè yan ẹbí tàbí àra tí mo bá mọ̀ pé wọ́n mọ̀ nípa òwò tí mo fẹ́ ṣe. Mo lè yan wọn tàbí kí n bèrè ìmọ̀ràn lọ́wọ́ wọn.

Tí mo bá gbọ́ ìbéèrè rẹ yé, àkókò wo ni mo fi íseré sí? Mo máa ń seré ní ìgbà tí mo bá rí pé mi ò ní iṣẹ́ kankan tí mo ń ṣe, tàbí ní àwọn òpin ọ̀sẹ̀ tàbí lọ́jọ́ ìsinmi. Lọ́pọ̀ ìgbà àwọn àkókò tí mo máa fi ń seré nìyẹn.

Ọ̀nà tí mo mọ̀ ń gbà kojú ìṣòro ní ibi iṣẹ́ ọ́pọ̀ lọ́pọ̀lọpọ̀. Ìgbà mí tí mo bá ń ṣiṣẹ́, tí mo bá rí pé iṣẹ́ náà fẹ́ yíwọ tàbí ó fẹ́ yí mọ́ mi lọ́wọ́, mò lè gba amoran lọ́wọ́ àwọn asíwájú mi tàbí àwọn tí wọ́n mọ̀ nípa iṣẹ́ náà jù mí lọ̀. Nígbà mí, mò lè lọ sí orí ẹ̀rọ ayélujára láti wo bi mo ṣe lè ṣe tí yóò fi mú irorun wá fún mi. Nígbà mí, mò lè pe ènìyàn tó mọ̀ iṣẹ́ náà dáadáa tó ti pẹ́ níbi iṣẹ́ náà láti wá kún mi lọ́wọ́ kí a lè bá ṣe iṣẹ́ náà papọ̀.

Ọ̀nà tí mò mọ̀ n gbà rìí dájú pé ọjà mí dára ni pé mo gbọ́dọ̀ wá ohun èlò tó da láti ṣe ǹkan tí mo fẹ́ tà. Mo gbọ́dọ̀ lọ síbi tí mo bá mọ̀ pé wọ́n ti ń ta àwọn ǹkan èlò tí mo nílò láti gbé ọjà jáde. Mo gbọ́dọ̀ lọ síbẹ̀ ní àkókò tó yẹ kí n lọ.

Irú ẹ̀bùn wo ni mo fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹ̀bùn pọ̀ lóríṣiríṣi tí mo lè fún àwọn ènìyàn tàbí tí mo fẹ́ràn fún àwọn ènìyàn, àmọ́ ó níṣe pẹ̀lú irú nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wọn tàbí nǹkan ìdùnnú tó ń ṣẹlẹ̀ sí wọn kí n tú lè wó pé irú ẹ̀bùn báyìí ni ó tọ́ sí wọn.

Ǹjẹ́ etí mi dára? Bẹ́ẹ̀ni, etí mi dára púpọ̀. Kódà, mo máa ń gbọ́ nǹkan láti ọ̀nà jíjìn. Nígbà mí, mo máa ń gbọ́ nǹkan tí wọ́n bá sọ kẹ́lẹ́kẹ́lẹ́. Etí mi dára púpọ̀ ó sì ní àlàáfíà tó gbé dáadáa.

Ètò ìdárayá mi, ó pó oríṣiríṣi. Lọ́pọ̀ ìgbà mo máa ń fẹ́ràn láti ṣe nínú ilé. Ní ìgbà mí ì mo máa ń ṣe sit up, nígbà mí ì mo máa ń ṣe press up. Àwọn ìgbà mí wà tó jẹ́ pé tí mo bá ṣe níta, màá kàn sáré lọ sí ọ̀nà jínjìn, mà sì tún sa padà.

Ǹjẹ́ mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́ dáadáa. Mo fẹ́ràn láti kọ ìwé pẹ̀lú ọwọ́. Nígbà mí, mo máa ń kọ ìwé tí ó tó abala bí mẹ́wàá lójúmọ́ kan tàbí tí ó tó bí abala méjìlá lójúmọ́ kan.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà? Oúnjẹ ọ̀sán mi kò ju wákàtí kan lọ. Láàárín wákàtí kan mo ti jẹ oúnjẹ tí mo fẹ́ jẹ, mo sì tún sì rí àkókò láti sinmi ní woǹbá.

Ìbéèrè rẹ yìí wó ní ṣe pẹ̀lú ètò ààbò? Ìbéèrè náà ni, báwo ni mo ṣe máa ń dáàbò bo ààyè ìkòkò mi lórí Íńtánẹ́ẹ̀tì? Lọ́pọ̀gbà tí mo bá ń lo Íńtánẹ́ẹ̀tì tí mo sì nílò ààbò, mo máa ń lo VPN.

Ǹjẹ́ mọ máa ń ṣeré ìdánì? Ìbéèrè rẹ yiọ yé mi dáadáa. Kò bá da, tọ bá lè béèrè lọná mìíràn tí ó fi yé mi. Kí ni wọ́n ń pè lẹré ìdánì? O lè wá ọ̀nà mí láti ṣàlàyé rẹ̀.

Ǹjẹ́ mo máa ń di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, lẹ́ẹ̀kọ̀kan tí mo bá wà nínú ọkọ̀ pẹ̀lú àwọn tí ojú wọn bá le tàbí tó bá jọ pé ojú wọn le, mo máa ń wà ní ìfura àti mo máa ń wà ní ìtójútì yẹ̀.

Báwo ni mò ṣe máa ń ṣètò òwò bí ọ̀wọ́ iṣẹ́? Ìbéèrè yìí ò fẹ́ yé mi dáadáa. Ìbá dá, tí o bá le bèèrè lọ́nà mìíràn tí yóò fi yé mi dáadáa, á dùn mí kí n lè bá ìbéèrè náà dáhùn.

Ǹjẹ́ mo máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, tí àyè bá wà fún mi, mo máa ń pe àwọn oníbàárà tuntun kí n lè bá fi mú òwò mi gbòòrò sí dáadáa.